Lílo òògùn ní ojoojúmọ́ jẹ́ ǹkan tí kò fẹ́ fi bẹ́ẹ̀ dára tó. Lẹ́yìn tí ó bá jẹ́ wipé o ní àìsàn kan àbí àìlera kan tí ó ń tọ́jú, ó dára láti máa lo òògùn ní òrékoorẹ́. Ṣùgbọ́n ó ní àwọn àsìkò kọ̀ọ̀kan tí èèyàn bá wà ní ipò àìlera tí ó ní láti máa lo òògùn ní ojoojúmọ́ àbí fún àwọn àsìkò kan ní sìsẹ́ǹtẹ̀lé. Oríṣiríṣi ǹkan ni ó máa ń fa lílo òògùn. Bo tile je wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni kò fẹ́ràn láti máa lo òògùn tí wọ́n fẹ́ràn láti gba abẹ́rẹ́ sí àìlera wọn ju kí wọ́n lo òògùn lọ. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni a tun ń gba lo òògùn, èlomii fẹ́ràn láti máa jẹ òògùn rẹ̀ lẹ́nu kí ó tó mu omi síi àbí kí ó fi omi sí ẹnu kí ó tó gbé òògùn náà sí ẹnu tó bá jẹ́ òògùn oníkóró. Ṣùgbọ́n ó ṣe pàtàkì kí a tẹ̀lé ìlànà ti won ba fún wa láti lo òògùn náà. Tó bá jẹ́ pé kí a máa lo ní ojoojúmọ́ ni kí a rí i wípé à ń lò ó ní ojoojúmọ́. Tí ó bá de jẹ́ pé kí a máa lò ó ní ẹ̀ẹ̀mẹta lójúmọ́ àbí ẹ̀ẹ̀kan lójúmọ́, kí a rí pé á lo òògùn náà bí ó yẹ kí á ṣe lò ó kí ó lè bá ṣe iṣẹ́ tí ó yẹ kó ṣe.

Ìyàtọ̀ tó bá láàrin kọfí àti tea jẹ́ nǹkan tí ó pọ̀ gan, ṣùgbọ́n ó ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ọ̀pọ̀lọpọ̀ ní ilẹ̀ Yorùbá, tea jẹ́ nǹkan tí ó gbajúgbajà ju kọfí lọ. Ṣùgbọ́n nígbà tí mo dé ilé ìwé kí, ilé ìwé ẹ̀kọ́ gíga, tí a bá fẹ́ ka ìwé fún àwọn ìdánwò wa, a maa n fe láti mu coffee, torí a ni ìgbàgbọ́ wípé coffee ko ki n je ki eeyan tètè sun, o de maa n je ki o ri ààyè láti ka ìwé re daada.

Ní ẹnu ijọ́ méẹ̀ló ún sẹ́yìn, ǹkan kan tí mò ń ṣe afẹ́ rẹ̀ ní ìgbà tí mo wà ní ilé ìwé gíga torí náà ó ní àwọn ǹkan tí ajọ díẹ̀ wà rẹ̀ ní ìbà náà tí àjọ máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ pápọ̀ tí ilẹ̀ jẹ́ kí mo ti kúrò ní ilé ìwé gíga yìí ó ti ń lọ bí ọdún mẹ́ta báyìí. Ṣùgbọ́n mo ṣe àfẹ́ rí àwọn èèyàn tí a jọ lo ìgbà nígbà tí mo wà níbẹ̀ tí a jọ lo bí ọdún márùn ún níbẹ̀ papọ̀. Oríṣiríṣi ǹkan ni a jọ se papọ̀ ti a dẹ̀ jọ máa se papọ̀, a mo jọ jẹun papọ̀, a máa jọ ṣe ìjọsìn fún ọlọ́run papọ̀, a dẹ̀ tún jọ máa gbé ní ibì kaná papọ̀. Nígbà ta jọ ti wà ní ìpele àkọ́kọ́, a jọ máa ń lọ sí yàrá ìkàwé, yàrá ìkẹ́kọ̀ọ́ papọ̀ náà ni. Oríṣiríṣi ǹkan ni ó mú èrò yìí wá sí mi lórí torí ìjọba pé gẹ́gẹ́ bí Yorùbá ṣe máa ń sọ pé "ogun ọmọdé kò lè ṣeré fún ogun ọdún", kò sí ọ̀nà láti jẹ́ kí gbogbo wa tún móra papọ̀ mọ́. Àkàlẹ̀ máa ríra bá a ní ọjọ́ kọ̀ọ̀kan. Torí náà ó dára kí a ṣe ìgbádùn àsìkò kọ̀ọ̀kan torí pé àsìkò nígbà mí jẹ́ ǹkan tí a ò lè rí padà mọ́. Ṣùgbọ́n àwọn ǹkan tí a ṣe nígbà tí a wà nínú tá ń jẹ ìgbádùn àsìkò náà ni a ó máa rántí. Ọ̀pọ̀lọpọ̀ ǹkan mìíràn ni ó jẹ́ pé ẹ̀kan péré náà ni a máa ṣe, la máa jẹ ìbádùn rẹ̀ tí kò ní ṣẹlẹ̀ mọ́. Ó ṣe pàtàkì kí á mú àsìkò wa lò ní dáradára.

Ní ara nǹkan tó ṣe pàtàkì ni ẹnu iṣẹ́ kí iṣẹ́ tí o bá n ṣe ní pé, lẹ́nu iṣẹ́ tí o bá n ṣe ni pé kí o mọ, ki o gbàradi láti ṣe àtúnkọ ẹ̀kọ́ tí o bá ti mọ̀ ni orekore, torí o dára ki eyan ma se àgbéyẹ̀wò nǹkan ti o mo àti nǹkan to le mo si. Ọ̀pọ̀lọpọ̀ ǹkan ni, ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ni mo ti ṣe ní ìgbà tó pẹ́ tí mo dẹ̀ ṣi ń ṣe lọ́wọ́lọ́wọ́ torí pé tí ó de nílò kí ènìyàn má ṣe àtúnyẹ̀wò àwọn ǹkan tuntun tí ó lè kọ́ si àbí ọ̀nà mìíràn tí ó lè gbà ṣe iṣẹ́ náà. Nígbà tí mo bẹ̀rẹ̀ sí í kọ ìròyìn nípa ere idàrayà ní bí ọdún mẹ́ẹ̀lokan sẹ́yìn, fúnra mi mo máa ń kọ àwọn ìròyìn yìí tí màá dẹ̀ kọ dáradára. Màá kọ tó ọ̀rọ̀ bí ọgọ́rùn ún méjì àbí kò ju bẹ́ẹ̀ lọ fún ìròyìn eyọ̀ kan. Báyìí ó jẹ́ ǹkan tí mo fẹ́ràn gan ní ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n nígbà tí ayé di ayé AI tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí ń fi ẹ̀rọ òyìnbó kọ ìròyìn fúnra wọn, ẹ lé jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn má ṣe iṣẹ́ ẹ tó de jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn pọ̀ lọ́ri iṣẹ́ mi. E lé jẹ́ tó ń jẹ́ kí àwọn tí owó tí wọ́n san fún wa ní ẹnu iṣẹ́ náà kí ó kéré si torí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí n ṣe iṣẹ́ náà tí kò de dàbí bó ṣe wà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ohun tí o bá fi ẹ̀rọ òyìnbó AI ṣe ò da dàbí ohun tí o fi orí ara rẹ̀ kọ láti bẹ̀rẹ̀ dé òpin. Eleyi je nǹkan ti ko je ki iṣẹ́ náà ko wu mi se mo, ṣùgbọ́n iṣẹ́ miran ti mo tun wa n se bayi ó kún fún kí o kọ́ nǹkan lónìí kí o lò ó fún ìgbà díẹ̀ kí o tún kọ́ nǹkan mìíràn kí o tún lò ó fún ìgbà díẹ̀. E lé jẹ́ nǹkan tí mo fẹ́ràn gidi nítorí pé ó fún ọ ní àǹfààní láti kọ́ nípa oríṣiríṣi ọ̀nà tí o lè gbà ṣe nǹkan, nǹkan, nǹkan, nǹkan náà kí o dẹ̀ mọ̀ wípé wa tún ní láti kọ́ ọ̀nà mìíràn láti ṣe. E lé jẹ́ wípé eleyi má ń jẹ́ kí ó ṣu eyàn nígbà mìíràn ṣùgbọ́n ẹni tí ó bá fẹ́ràn láti má kọ́ ẹ̀kọ́ a jẹ́ nǹkan tí ó máa gbádùn.